Sọ fún wa nípa àwọn tí ń gbé nínú ilé yín. Àwọn tí ń gbé ní ilé wa jẹ́ àwọn èèyàn tí wọ́n ní sùúrù dáadáa tí wọ́n sì jẹ́ èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn mẹ́wàá ni ń gbé ilé wa torí ilé náà, ilé ojú mẹ́ta ni, eleyii tí a mọ̀ sí three bedroom flat. Ilé náà, a sì ń bá ṣe ilé náà lọ torí a ti ṣe ilé náà dáadáa ṣùgbọ́n a rẹ̀e lásán ni, a ò tí ì kun.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Mo nífẹ̀ẹ́ sí kí n máa lo ọwọ́ ọ̀tún nítorí pé ọwọ́ ọ̀tún ni ó dára. Ní ilẹ̀ Yorùbá, tí ènìyàn bá ń lo ọwọ́ òsì, àwọn ènìyàn máa n sábà mọ̀, wọ́n gbà pé ẹni tó bá ń lo ọwọ́ òsì wípé ọwọ́ òsì ò dáa fún lílò pé olosi ènìyàn ni ó máa ń lo ọwọ́ òsì.

Sọ fún wa nípa ẹ̀bà àti gààrí. Ẹ̀bà jẹ́ oúnjẹ kan tí ó wọ́pọ̀ ní ilè Yorùbá. Tí a bá fẹ́ ro ẹ̀bà, a ó gbé omi kaná, tí omi náà bá ti hó, a ó máa bo ẹ̀bà náà síí díẹ̀ díẹ̀ díẹ̀ títí omi náà yóò fi bẹ. Lẹ́yìn èyí, a ó fi orógun si, a ó sì ró. Alẹ́ ni a sì máa ń jẹ ẹ̀bà.

Ẹ̀rọ wo ni o kò lè ṣe láìsí rẹ̀? Ẹrọ tí mio lè ṣe láì sí rẹ òun náà ni ẹrọ àgbéléwọ tí mo máa ń gbé ká. Nítorí pé ẹ̀rọ náà ni mo máa ń fi wan ǹkan lórí ayélujára. Àti pé tín bá fẹ wo eré ìdárayá àbí mo fé gba game, orí rẹ ni moti máa ń ṣe.

Léro rẹ̀ kín ni ó ń so àwọn àgbà tí ọmọdé pọ̀? Nkan ti o n so won po ni pe, ọmọdé o ni ni yóò dí àgbà tí ó bá dọ̀la. Torí náà, àwọn àgba ní láti kọ́ àwọn ọmọdé mọ́ra àti láti kọ́ wọn ní ẹ̀kọ́ bí a ṣe ń gbé ilẹ̀ ayé àti láti ṣàlàyé fún wọn ohun tí ojú wọn ti rí àti pé kí àwọn ọmọ náà má ba à ṣerú àṣìṣe náà kí ọ́ ma baá ṣẹlẹ̀ sí wọn. Ọmọ kékeré tí ó bá fẹ́ dàgbà yóò bá àgbàlagbà sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìtẹríba. Stop.

Lérò rẹ báwo ni aládúgbò rere ṣe rí? Àwọn alá-- ẹni tí ó bá jẹ́ aládúgbò rere ni láti ran aládúgbò rẹ̀ lọ́wọ́ tí ó bá wà nínú ìnira àbí ó nílò nǹkan ní pajawiri. Wọ́n ní láti máa rán ara lọ́wọ́. Aládúgbò o gbọdọ̀ máa sọ̀rọ̀ aládúgbò kejì rẹ̀ ní ti búburú, tí ó bá ṣẹ̀ kí ó sọ fún un wípé ó ṣẹ̀ oun kí àwọn méjì sì daríji ara wọn ló tọ́.

Báwo ni o ṣe máa ń yan ohun tí o máa wọ̀ ní àárọ̀? Tí mo bá fẹ́ wọ aṣọ ní àárọ̀, n ó wọ, n ó wa aṣọ tí ó bá mọ́ dáadáa nínú àwọn aṣọ mi. Lẹ́yìn náà, n ó wo kọ́lọ̀ tí mo nífẹ̀ẹ́ sí dáadáa, n ó sì wò ó pẹ̀lú a, ṣòkòtò tí mo fẹ́ mú bóyá ó bá a mu dáadáa. Lẹ́yìn náà, n ó wo bàtà tí mo fẹ́ wọ̀ bóyá ó bá a mu síwájú kí n tó gbé sorun mi.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Rárá mi ò kí ń ọrun tí mo bá sùn. Mo máa ń sùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. N ó sùn, n ó fi ẹ̀yìn mí lélẹ̀. N ó ha kọjú mi sókè. Torí náà, mi ò kí ń rọrùn nígbà tí mo bá sùn.

Sọ fún wa lọ́dọ̀ ta ni o ti kọ́ iṣẹ́ oúnjẹ? Mo kọ́ iṣẹ́ oúnjẹ láti ọ̀dọ̀ ìyá mi. Láti ọmọ ọdún márùndógún ni mo ti ń kọ́. Tí wọ́n bá ti ń se, n o máa fojú si. Tí wọ́n bá ní kí n mú nǹkan wá, n o bá wọn mú wá. Bi won si ti n seyi le mi náà gbe sórí díẹ̀ díẹ̀. Ohun tí àwọn èèyàn sì ń sọ ni wípé ọkùnrin ara mi kini mo n ko oúnjẹ si. Ṣùgbọ́n mi ò fi ti bẹ̀e wóò tẹ́mi. Ǹkan tí mò ń ṣe lọ lè mí ṣẹ.

Kí ni ó dára jù tẹ́lẹ̀, kí ni ó dára jù nísinsìnyí? Ohun tí ó dára jù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ni kí ènìyàn ka ìwé, kí ó sì jáde pẹ̀lú àmì ẹyẹ tó dá. Ṣùgbọ́n nísinsìnyí ní orílẹ̀-èdè wa, kí ka ìwé ò ní túmọ̀ mọ́ àimọye wọ́n tí wọ́n ń ka ìwé tí wọ́n fi ń ṣe iṣẹ́ ọlọ́kadà káàkiri. Nísinsìnyí iṣẹ́ kini ó dára jù lọ? Kí ènìyàn kọ́ iṣẹ́ ọwọ́. Ló dára jù lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àṣo rẹ. Mo maa n tọ́jú aṣọ mi dára dára ìgbà méjì lọ́sẹ̀ ni mo maa n tọ́jú aṣọ mi ni mo maa n fo wọn. Tí mo bá ti jíla àárọ̀ tí mo rí pé kò sí iṣẹ́ kankan tí mò ń ṣe. Bo ya ní ìparí ọ̀sẹ̀, ní ọjọ́ Sátidé àbọ̀ ọjọ́ Sọ́ńdè, n ó kọ aṣọ mi síta, n ó sì fọ̀ ọ́. Tí mo bá ti fọ tán, n ó sọ̀ ọ́n lẹ́rẹ̀ kan, n ó sì sa á sórí okùn. Tí mo bá ti gbẹ n ó ka wọlé, n ó sì lọ.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè ohun àwọn ohun èlò? Mo máa ń rí ìpèsè ohun àwọn ohun èlò pẹ̀lú mímọ àwọn ǹkan tí mi ò ní, n o sì wá ọ̀nà tí ń o fi ni wọ́n, ń o wá ówo òye tí kìní náà bá jẹ́, n o sì gba ọ̀dọ̀ ẹni tí ó ní ì lò, ń o rà á lọwo re. Báyìí ni mo se maa n wa àwọn nkan ti mo ba nílò.

Báwo ni o ṣe n bere ìrànlọ́wọ́ lọwọ enikan? Mo máa ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ènìyàn pẹ̀lú ìfarabalẹ̀ àti ìpẹ̀lẹ́ kùtù. Bẹ́ẹ̀ sì ni tí màá bá fẹ́ béèrè ǹkan lọ́wọ́ ènìyàn, n óò sọ fún ẹni náà ìdí tí mo fi bere àti bí mo ṣe nílò kíní náà sí kíákíá kí ẹni náà lè tètè rán mi ní ọwọ́.

Sọ fún wa nípa kíkọ́ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀mpútà. Kíkọ́ ẹ̀kọ́ lórí fóònù ó dára fún ẹni tí ó bá fi ara balẹ̀, ṣùgbọ́n ó tún nira náà ní òdì-kejì torí wípé tí ènìyàn bá ń kọ́ ẹ̀kọ́ ní ojú ayé, ó máa ní ààyè láti lè bèèrè lọ́wọ́ ẹni tí ń kọ́ọ lójú ẹsẹ̀. Ju kí ó bá ń kọ́ ní orí kọ̀mpútà tàbí fóònù lọ. Kódà ibi tí kò béèrè dé lọ́wọ́ ẹni náà, ẹni náà yóò ṣàlàyé fún-un. Eléyìí tí kọ̀mpútà ò lè ṣe.

Ṣé o ní ìrọra nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni mo maa n ni irora ti n ba ti n sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo jẹ́ ènìyàn kan tí ó máa ń tijú gidigidi bí ó tilẹ̀ jẹ́ wípé mo mọ kìnì náà dáadáa ṣùgbọ́n tí n bá ti dé iwájú àwọn ènìyàn, ó máa ń kọ mí ní ẹnù. Kò kí n, mi ò kí n lè sọ dáadáa níwájú ibi tí àwọn ènìyàn bá pọ̀ sí.

Fún wa nípa gèlè àti bí a ṣe ń wé. Àwọn obìnrin ni ó máa ń wé gèlè ní ilẹ̀ Yorùbá. Tí a bá ti fẹ́ à wé gèlè, a ó fi ọwọ́ kan di múwájú orí wa, a ó máa tó ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí yóò fi gbogbogbò irun wa tán. Oríṣìíríṣìí geèlè ni ó sì wà. Ẹ̀mí náà wọ́n máa ń wé pẹ̀lú pé wọ́n ó ta amọ́lẹ̀ tí wọ́n yóò sì máa wé.

Kí ni òun ṣe nígbà tí àlejò bá dé? Tí àlejò bá dé, mo máa n gba àlejò wọn dáadáa. Tin bá sì rí pé kò sí oúnjẹ nílé, uno báwọn ṣe oúnjẹ àbí kí wọ́n oúnjẹ, wọn mọ oúnjẹ elei tí mo n se lọ́wọ́. Àwọn ọmọ mi sì máa ranmi lọ́wọ́ nípa ṣíṣe oúnjẹ náà kí ó le tètè yá.

Bi i wo ni o fẹ́ràn lọ jù? Ibi ti mo fẹ́ràn láti máa lọ sí jù ni ibi tí mo máa ti ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Torí mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn bọ́ọ̀lù púpọ̀, tí mo sì nífẹ̀ẹ́ kí ń máa gbá. Ní tòótọ́ mi ò mọ bí wọ́n ṣe ń gbá, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí kí máa wo àwọn tí wọ́n máa ti ń gbá lọ́pọ̀lọpọ̀.

Sọ fún wa ìgbà tí o sọ̀rọ̀ ní ibi tí o kọ́ mọ̀. Nígbà tí mo salọ, ibi tí mo kọ kọ́ mọ̀ ni mosalasi tí wọ́n ti ń kírun ní ìlú náà. Ibẹ̀ ni mo ti wá béèrè lọ́wọ́ àwọn èèyàn tí ó wà níbí wípé kí wọn júwe àdúgbò Osi fún mi tí mo sì rí ọmọ kékeré kan tí ó júwe ibẹ̀ fún mi tí mo sì mọ ibi tí mò ń lọ padà.

Ṣàlàyé bí ẹni kan ṣe ń kọ́ iṣẹ́ tí ó mọ̀. Tí ènìyàn bá mọ iṣẹ́, ó máa rọrùn fún ẹni náà láti kọ́ ènìyàn dáadáa. Tí ènìyàn bá mọ iṣẹ́ dáadáa tí ó bá fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́, ó ní láti tó bá ṣe ń kọ́ wọn kí ó máa bèrè ibère ni ọwọ wọn. Lẹ́yìn tí ó bá tún bèrè ibère lọwọ wọn tán, kí ó rí i pé bí wọ́n ṣe ń kọ́ wọn ni oun bá wọn ṣère. Léyìí yóò jẹ́ kó wọ inú wọn, orí wọn dáadáa. Òhun tí ó sì ńi ra ju ni kí ènìyàn máa kọ ọmọ tí orí rẹ̀ dòtá, tí ó fẹ́ràn erẹ̀pa púpọ̀. Bí wọ́n bá ṣe ń kọ ní iṣẹ́, ibòmíni ni iṣẹ́ náà ó máa gbà lọ.

Fóònù àkọ́kọ́ rẹ̀. Fóònù àkọ́kọ́ tí mo kọ́kọ́ lò. Mo ló nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama. Ni SS one ni mo tó ra fóònù. Kí n tó ra fóònù yìí, torí àwọn òbí mi ò gba kí n ra fóònù, mo re owó oúnjẹ fún odidi ọjọ́ mẹ́ta, ọdún mẹ́ta papọ̀ fifty-fifty náírà fún odidi ọdún mẹ́ta ni mo rà fóònù àkọ́kọ́ náà. Itel sì ni fóònù àkọ́kọ́ tí mo kọ́kọ́ lò. Nígbà náà, ọmọ ọdún márùndin lógún ni mí.

Sọ fún wa nípa gbígbà àgbàlá ní àárọ̀. Gbígbà àgbàlá ní àárọ̀ dára púpọ̀ torí gbogbo ohun tí a ti da sílẹ̀ boya nkan tí a jẹ ní ipapanu tí a ju sílẹ̀ ni a ó gba. Eléyìí yóò sì jẹ́ kí ilé tún rẹwà dáadáa àti pé yatọ́ sí iyi un. Ó tùn dára púpọ̀ kí a máa ṣe ìtọ́jú àgbàlá wa dáadáa torí ìmọ́tótó ni ó lè ṣẹ́gun gbogbo àrùn.

Èéh, ibi tí mò ń gbé. Mò ń gbé ní ilé kan tí ó wà ní inú àdúgbò kan tí wọ́n ń pè ní Igẹmọ ní ìlú ara Mọ́kọ́ Ekiti. Yàrá tí ó wà nínú ilé náà jẹ́ yàrá mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí emi ní yàrá kan bẹ̀. Mo sì máa ń rí oríṣiríṣi nǹkan inú fèrèsé bí tí àwọn ẹyẹ bá ń fò lọ ní ojú ọrun tàbí tí àwọn ènìyàn bá ń kọjá. Mo sì ti wà níbẹ̀ fún bí ọdún mẹ́wàá.

Báwo ni o ṣe n mọ̀ bóyá o lè rán ènìyàn lọ́wọ́ tàbí yòókù? Tí mo bá fẹ́ ran ènìyàn lọ́wọ́, ń o wò bí ẹni náà ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ àti pé bóyá ẹni náà, mo mọ tẹ́lẹ̀ ri boya oníjàgídíjàgan eeyan àbí èeyàn dáadáa ni. Tí mo bá ti rí pé èeyàn dáadaaa ni pé ó nílò owó náà nì tí tóotọ́, n ó yá. Ti n bá sì rí pé irọ́ ni ó ń pa pé nǹkan ọ̀tọ̀ ni ó fẹ́ fi ṣe, mi ò ní yáa.

Ṣàlàyé ohun tí o ṣe kí o tó sùn. Tí n bá fẹ́ sùn, n ó gbọ́n orí ibi tí mo fẹ́ sùn sí dáradára, n ó rí pé orí ìbusun mi mọ́, bẹ́ẹ̀ sì ni n ó gbá àwọn iyẹ̀pẹ tí ó wà ní abẹ́ ibi tí mo bí ìbusun mi sí, n ó rí pé wọ́n mọn dáadáa, lẹ́yìn náà ni n ó gbàdúrà sí Ọlọ́run síwájú kí n tó sùn.

Ṣàlàyé fún wa bí àlọ́ ṣe ń bẹ̀rẹ̀ àti bí ó ṣe ń parí. Tí a fẹ́ bẹ̀rẹ̀ àlọ́, pàápàá jù lọ àlọ́ àpamọ́ fún àwọn ọmọdé. Àlọ́, alẹ́ ni wọ́n máa ń pa àlọ́. Bẹ́ẹ̀ sì rèé, táa bá fẹ́ bẹ̀rẹ̀ àlọ́, àwọn àgbà máa ń nífẹ̀ẹ́ sí kí wọ́n máa sọ pé, "Àlọ́ mi dá lórí." Àbí kí wọ́n ní, "Ní ìgbà kan rí." Tí wọ́n bá sì ti parí ẹ̀ tán, wọ́n máa ń parí rẹ̀ sí ibi tí, bóyá ẹni náà ti, ibi tí àlá, tí àlọ́ náà ti yí padà, bóyá ibi tí ó ti ní owó ni àbí níbi tí ó ti kẹ́san ìwà burúkú tí ó ń hù, tí wọ́n yóò fi sọ fún wọn pé ẹ̀kọ́ wo ni wọ́n rí kọ́ nínú àlọ́ náà tí àwọn yóò sì dáhùn.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé, pàápàá jùlọ mo nífẹ̀ẹ́ sí kí n máa ka ìwé ní àárọ̀ kùtùkùtù tí mo bá ṣẹṣẹ jìn tàbí ní alẹ́ tí mo bá fẹ́ sùn. Mo sì nífẹ̀ẹ́ sí kí n máa ka àwọn ìwé ìtàn tàbí àwọn ìwé nípa ìròyìn tí ó ń lọ.

Lérò rẹ, báwo ni eré orí ìtàgé àti eré orin ṣe rí? Eré orí ìtàgé jẹ́ eré kan tó gba kí ènìyàn ṣan kun dáadáa kí ó sì lágbára. Ẹni tí ò bá lágbára kò lè ṣe eré orí ìtàgé. Ó sì jẹ́ eré gidi tí àwọn ènìyàn máa ń wò káàkiri àgbáláyé. Bẹ́ẹ̀ náà ni eré orin jẹ́. Mo sì nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé àti eré orin dáadáa.

Sọ fún wa nípa iṣẹ́ kan tí o ti ṣe rí. Mo ti ṣiṣẹ ni ibi oríṣiríṣi ire, ṣùgbọ́n eleyi tí mo nífẹsí jù lára iṣẹ́ tí mo ṣe rí ni iṣẹ́ kọ̀m̀pútà. Mo sì ti lo ọdún bí mẹ́rin níbẹ̀. Bí mo ṣe kọ́kọ̀ bẹ̀rẹ̀ níbẹ̀, okokọ́ fẹ́ le díẹ̀ fún mi nígbàtí mo kokọ̀ bẹ̀rẹ̀ torí pé mi ò mọ ǹkan tí wọ́n n ṣe níbẹ̀, ṣùgbọ́n mo tiràká mo ń lọ nígbà tó pé ní ó rọrùn fún mi. Èmi àti bàbá mi ni a ṣi jọjo lọ láti lọ bẹ̀rẹ̀ ìṣe kíkọ́ níbẹ̀.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun yóò tún jáde ní ọjọ́ mẹ́rin òní torí ọjọ́ mẹ́rin mẹ́rin ni wọ́n máa ń jà, wọ́n máa ń nájà ní ọdọ wá tí àwọn obìnrin yio sì péjọ, tí wọ́n máa ta, tí wọ́n máa rà nínú ọjà náà.

Kíni o máà ń kò ti bá ni láti jáde nínú ilé kíákíá. Mo nífẹ́ sì kí n máa kó àwọn nǹkan bí irinṣẹ́ mi, fóònù mi, fóònù àgbéléwò mi àti nǹkan ìpara mi tí mo bá rà gbé láti para nu ilé. Bẹ́ẹ̀ sì ni mo nífẹ́ sì kí máa gbé oúnjẹ mi sínú àpò mi tí n bá lọ ibiṣẹ́ torí tí ebi bá pa mí lọ́sàn máa le gbé e jáde máa le jẹ ẹ́.

Sọ fún wa nípa àjọyọ̀ tí ohun tí a kò lè tí ṣẹlẹ̀ níbẹ̀. Lára àwọn àjọyọ̀ tí ohun àìròtẹ́lẹ̀ ṣẹlẹ̀ níbẹ̀ ni àjọyọ̀ lè tí a ṣe nígbà tí àbúrò bàbá mi ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀. Ẹni tí a rò dá kò lè gbé ẹ̀bùn láwá gan ni ó gbé ẹ̀bùn wa. Ẹ̀bùn ọkọ nlá ni ó fi ta wọ́n ni ọ̀rẹ́ ní ọjọ́ tí àn wí.

Ṣé o máa ń pa owó pamọ́? Ní ìfẹ́ sì kí n máa pa owó pamọ́. Kódà láti kékeré mi, ni mò tí ń pa owó pamọ́. Nígbà tí mi o ti ju bí ọmọ ọdún méjọ lọ ni mo ti máa ń kó owó pamọ́ sí inú páálí. Ṣùgbọ́n nísinsìnyí, inú àpò owó mi ni mò ń kó owó mi sí. Àbí kí n fi pamọ́ sórí àkáǹtì mi?

Báwo ni àwọn àgbègberè ṣe ń yí padà ní àkókò kan? Àgbègbè mí ń yí padà ní àwòbò kan pẹ̀lú pé ní ìlú ọ̀dọ̀ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí ilé ìwé tàbí ọjà ńlá. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti ṣe ilé ìwé àti ọjà ńlá síbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ìwé ni ó máa ń gba ilé tí oníkálùú sin tu ilé ṣe láti lè gba àwọn ọmọ wọlé kí wọ́n lè máa sanwó fún ní ọdọọdún.

Lórí rẹ, kí ni ọgbọ́n èrò máá ń yípadà? Ọgbọ́n èrò máa ń jẹ́ kí ǹkan yípadà nísì dáadáa. Ohun tí a bá rí gbórí àti bá lo èrò, ó máa ń jẹ́ kí ǹkan náà, ó máa jẹ́ kí a rí ojútùú sí ǹkan náà àti pé ó máa ń jẹ́ kí ìṣe wa yára púpọ̀ ju ti a bá fi ọwọ́ wa ṣe lọ.

Ògùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó àti nǹkan bí i nǹkan àlùmọ́ọ́nì tí wọ́n lè máa wò nínú ilé àti ọmọ ilé ìwé kí wọ́n fún un ní ẹ̀bùn ìwé tí wọ́n ó fi kẹ́kọ̀ọ́ ní ọdún kejì sílẹ̀ ní ọdún yìí.

Wá nípa lílọ sí ilé ìbílẹ̀ yín. Lílọ sí ilé ìbílẹ̀ wa, mo máa ń lọ ibẹ̀ ní, ẹ̀mẹta lọ́dún àbí ká ní ẹ̀ẹ̀mejì torí mi ò ráyè pé ilé ẹ̀kọ́ ni mo wá báyìí torí náà mi ò ráyè. Ṣùgbọ́n mo máa ń yọjú sí ibi bẹ̀ ní ẹ̀kọ̀ọ̀kan, ẹni tí ó sì máa ń gbà mí lọ́hun náà ni bàbá mi.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tín bá fẹ́ lọ ìrìnàjò, mo máa ń gba àdúrà dáadáa àti pé, tin ba, mo máa n kó, mo máa n ṣe, mo máa n rí pé mo ti kó gbogbo àwọn ẹrù mi papọ̀ àti gbogbo nǹkan tí ń o lò títí n ó fi dé, n ó ti ṣe ètò rẹ̀ sílẹ̀ síwájú kí ọjọ́ náà tó pé.

Oúnjẹ wo ni ò ń retí ní àkókò kọ̀ọ̀kan? Oúnjẹ tí mo ń retí ní àkókò kọ̀ọ̀kan dá lórí àsìkò tí a bá wà àti inú oṣù tí a wà. Oúnjẹ tí mo máa ń retí náà ni ìrẹsì, ẹ̀wà àti iṣu. Léyìí tí wọ́n máa ń fi ránṣẹ́ sí mi ní oṣooṣù. Pàápàá jùlọ ìgbà tí mo bá wálé láti wá kí wọn, wọn ó fún mi ní àwọn oríṣiríṣi oúnjẹ àti nǹkan tí wọn fi ṣe.

Ṣé o jẹ́, o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Mo jẹ́ ènìyàn kan tí ó jẹ́ pe kò kín ń tètè jí ṣùgbọ́n tí mo bá ní ibi tí mo tètè lọ ní àárọ̀ kùtùkùtù bíi a, oníṣẹ́ kan tí mo gbà sílẹ̀ ní ọwọ́ àná tí mi ò tètè ṣe tán, mo máa ń ní láti jí kùtùkùtù lọ ibi iṣẹ́ mi.

Sọ fún wa nípa ìgbà tí o yí èrò rẹ padà. Mo yí èrò mi padà ní ọjọ́ kan tí mo fẹ́ bá ẹnìkan ṣiṣẹ́ tí mo wá rí i pé ẹni náà sọ fún mi pé òun yóò san owó tí mo sì ti mọ ẹni náà pé bó ṣe máa ń ṣe nìyẹn. Ó sì ṣe iru rẹ̀ sí mi ní ọjọ́ kan tí n ò gba owó lọ́wọ́ rẹ̀. Ti mo tún rí i pé irú ọgbọ́n àlùmọ́nkọ̀róyí náà ni ó fẹ́ lò. Mo sì yí ìpinnu padà pé n ò ní bá a ṣe.

Ṣé o fẹ́ràn ìjókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfùrufú? Bẹ́ẹ̀ni, mo ní, mo nìfẹ sí púpọ̀, ṣùgbọ́n nìfẹ́ sí i púpọ̀, ṣùgbọ́n mi ò tíì gun ọkọ̀ òfurufú rí. Ṣùgbọ́n ó wù mí kí n dan wò bóyá ní ẹ̀ẹ̀kan ní tàbí ní ẹ̀ẹ̀mejì ní ìsẹ̀mí ayé mi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń rántí àwọn àdéhùn mi pẹ̀lú fífi wọ́n sí ọ̀kan pé ini gbàgbe, àbí kí n kọ orúkọ ẹni náà sínú ìwé tí mo mọ̀ pé mo máa ṣíwò ní ojoojúmọ́. Tí bá sì wo ẹ̀mí rẹ̀, ń wò àwọn ohun tí mo bá ṣe àdéhùn pé, ìká bá ẹ̀ ni ó ṣe, ìká bá ẹ̀ ni ó ṣe kí ń máa bá à gbàgbé wọn.

Kí ni èdè Yorùbá túmọ̀ sí fún un? Èdè Yorùbá jẹ́ èdè kan, èdè ìlú mi tí ó jẹ́ èdè tí ó ṣọ́ pàtàkì àti ẹwà, tí ó wà fún kí a máa bọ̀wọ̀ fún àgbàlagbà àti láti máa ṣe dáadáa. Èdè Yorùbá ni mo fi kọ oríṣiríṣi ẹ̀kọ́ lọ́wọ́ bàámi, tí mo sì ti ń kọ àwọn ọmọ mi náà bí wọ́n ṣé máa sọ tí ó jẹ́ èdè wọn. Lóòótọ́ wọ́n le kọ Gẹ̀ẹ́sì ṣùgbọ́n èdè Yorùbá ni ó jẹ́ èdè wọn gangan.

Báwo ni o ṣe máa ń kọ́ ẹlòmíràn ní oúnjẹ tí o fẹ́ràn? Mo máa ń kọ́ ẹlòmíràn ní oúnjẹ tí wọ́n ó bá fẹ́ pẹ̀lú ṣíṣàlàyé fún un bí ó ṣe ṣẹ̀ wọ́n, bí ó ṣe máa kọ gbé omi kaná àti láti pèlò oúnjẹ náà lẹ́yìn tí ó bá ti dáná tán àti àwọn ǹkan èlò tí ó lò ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ti nba ti se kan tán, n Semi fún mi, tó bá tún Semi tán, n ó tún ṣe fún titi yọ fi lè dá se oúnjẹ fún ra ẹ.

Pé ewò ni ò fẹ́ràn jù. Mo nífẹ̀ẹ́ sí ojú ọjọ́ tí ó bá tutù tí afẹ́fẹ́ sì ń fẹ́ dáadáa. Eléyìí máa ń jẹ́ kí, kí ara mi balẹ̀ dáadáa tí ó sì ńí jẹ́ kí ooru mú mi, mo sì kórira ìgbà oru torí pé ó má ń jẹ́ kí n dúró sí abẹ́ àbí kí n, ó má ń jẹ́ kí n lu tí mo sì ni àlàáfíà àti ṣe boṣe wùmí.

Ṣàlà bí o ṣe ń tọ́jú oúnjẹ kí ó lè pẹ́. Òpó ní oríṣiríṣi ìlànà ìtọ́jú oúnjẹ wà tí ó lè pẹ́. Tí mo bá se oúnjẹ kún, mo má sì fi jẹ́ kí oúnjẹ náà má bàjẹ́ bí àwọn ǹkan bí i oúnjẹ bí i ǹkan ọbẹ̀ bíi ẹ̀fọ́, ilá, ẹran, àti beebeelo. Hun o kó sínú fíríjì. Àwọn ǹkan mìíràn sì wà tí ó jẹ́ pé a ó fi iyọ̀ síi bíi irú àti beebeelo. Láti lè jẹ́ kí ó pẹ́ kí ó tó bàjẹ́.

Kí ni ó ń ran ènìyàn lọ́wọ́ láti pẹ́ láyé pẹ̀lú ìlera? Ohun tó ń ran ènìyàn láti pẹ́ láyé pẹ̀lú ìlera ni kí ènìyàn mọ́jútó nǹkan tó yẹ, kí ó mójútó nílé ayé, kí ó máa kó ilé ayé sọ́kàn, kí ó sì máa ṣe jẹ́jẹ́jẹ́, kí ó sì máa jẹ oúnjẹ tí ó dáa ní àsìkò, kí ó má jẹ kí, kí ó má jẹ kí iṣẹ́ tí ó ń ṣe kí ó pọ̀ jù, kí ó máa yọ̀ àsìkò ìsinmi sílẹ̀.

Báwo ni o ṣe ń bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí ó yàtọ̀ sí àgbà? Ohun tí ó yàtọ̀ nínú ohun tí mo fẹ́ bá ọmọdé sọ̀rọ̀ àti ti àgbàlagbà ni pé, n ò bá àgbàlagbà sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ àti ìtẹríba, bí ó tilẹ̀ jẹ́ pé tí àgbàlagbà náà bá wùwà àìtọ́ àbí tó wùwà tí ò dáa, wọn yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn sọ̀rọ̀ kí ọ̀rọ̀ náà lè yọ. Ọmọ tó bá jẹ́ ọmọdé, wọn yóò pa á láṣẹ kí ó ṣe é, tí ó bá sì gbọ́, n yíò fi ẹ̀gbà bà á wí.

Ọbẹ̀ tí a sè fún ẹni tí ó ń ṣàìsàn. Ara àwọn ọbẹ̀ tí a máa ń sè fún ẹni tí ó ń ṣàìsàn ni ọbẹ̀ ewúro. Eléyìí yóò jẹ́ kí gbogbo kòkòrò tí ó bá wà ní ara rẹ̀ àbí ohun kan tí ó sopọ̀ mọ́ ọ ní ara kí ó jáde pẹ̀lú ìgbẹ́ àbí kí ó so jáde ní ara rẹ̀.

Báwo ni o ṣe máa ń kọjú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́ pẹ̀lú mímọ ohun tí ó fa ìṣòro náà, wíwá ìdí nípa rẹ̀, àti wíwá ojútùú sí nǹkan tí ó ṣẹlẹ̀ náà bí kò ṣe ní ṣẹlẹ̀ mọ́. Báyìí ni mo ṣe máa ń kọjú àwọn ìṣòro níbi iṣẹ́ mi.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, kò sí kí ń máa lo ẹrọ ayarabiasa ni ọjọ kan, torí pé ẹrọ náà ni mó fi n sise ni ibi iṣẹ́ mi, fún àwọn ti wọn a ba wa ṣiṣe, tí wọn o gbé iwè wa ki a ba wọn tẹ e àti oríṣiríṣi iṣẹ́ orí rẹ ni a si ti n ṣe gbogbo e.

Ìdílé tí a sọ léraléra láti ibẹ̀ dé òpin. Lára àwọn ìtàn ìdílé tí à ń sọ léraléra láti ìbẹ̀rẹ̀ dé òpin ni ìtàn bí Ọ̀kànbí Odùduwà ṣe bí ọmọkùnrin kan tí a mọ̀ sí Ọ̀kànbí tí ó bí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí káàrò oò jíire, tí ó bí Alárá, Ajerò, Ọ̀ràngún Ilé-ìlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ara wọn sì wá. Eléyìí tí a mọ̀ sí Alárá tí ó wá jọba ní ìlú wa. Eléyìí tí ń ṣe bàbá bàbá mi.

A lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Bẹ́ẹ̀ ni mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró. Tí ó bá ti ń bọ̀, tí mo rí pé ó ń bọ̀, ni n ó ti máa na ọwọ́ sí pé mò ń lọ ibi báyìí. Tí òun náà bá sì ti dé iwájú mi, yóò dúró, yóò béèrè wípé "íbo ni ẹ̀ ń lọ?" Èmi náà yóò sì dá á lóhùn pé ibi báyìí ni mò ń lọ. A sì jọ dúnadúrà nípa òye tí yóò gbà, èmi náà yóò sì sọ fún òye tí mo fẹ́ san.

Nígbà tí o bá ń kí ẹnikan kú oríire, ohun tí mo máa ń sọ ti n bá nki ẹnìkan kú orire nípé un o mo sọ fún ẹni náà wípé oku orire oo, wípé irú eléyìí báyi ni a ó máa rí, a ò ní rí bàìbàì o, àti wípé ọ̀rẹ́ ọ̀tún lọ̀tún ni Ọlọ́run ó máa ṣe fún ẹni náà àti àwa tí à ń sọ̀rọ̀ pé ǹkan rere ni ao máa bá ara wa ṣe o.

Ohun tí mo ní ìfẹ́ si kí ń máa ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni pé n ó gbé ike síta tí n ó fi gbé omi. Bẹ́ẹ̀ sì ni tí mo bá gbé omi sílẹ̀, n ó rí i wí pé mo ti gbé gbogbo àwọn ǹkan tí mo ní ń gbé ní oko sílẹ̀ síwájú kí ní òjò tó rọ̀. Bẹ́ẹ̀ sì ni tí mo bá ní àso síta n ó ka wọlé.

Sọ fún wa nípa àwọn ọmọdé tí ń fi fóònù ṣeré. Kí ọmọdé máa fi fóònù ṣeré, ó jẹ́ nǹkan tí o boru jái. Eléyìí sì jẹ́ pé ìgbà tí wọ́n máa fi ń ṣe é ní ojojúmọ́. Tí mo bá mú fóònù mi kalẹ̀ tí ọmọ kékeré kan bá dé bẹ̀, mo máa rí wí pé mo bá ọmọ náà wí àbí kí n fàá ní ele, kí n sì sọ fún wí pé kí ó má ṣe irù rẹ̀ mọ́ láyé.

Ohun ti o se pàtàkì ju nínú aye ni pe, ki a ni owo dani ṣùgbọ́n eléyii tí ó wá ṣe pàtàkì jù tó jẹ́ bàbáńri rẹ̀ ni wípé kí a rí Ọlọ́run sin dáadáa. Torí pé gbogbo owó ta ní òun pátápátá ni a ó fi lẹ̀ ní ọjọ́ kan ṣùgbọ́n eléyii tí a bá ṣe síwájú Ọlọ́run ni a ó lo dé bá lẹ́yìn tí a bá kúrò ní ayé tán.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí ó wù mí kí n kọ́ ni bí a ṣe ń tún fídíò orí fóònù bí a ṣe ń tún wọ́n ṣe, si ọ̀nà tí ó wuni lórí, tí ó sì máa tan ìna oríṣìíríṣìí aláwọ̀ oríṣìíríṣìí àti bí a ṣe lè rerin tí àwọn èèyàn yóò nífẹ̀ẹ́ sí tí wọ́n sì máa wò ó.

Ìdáàbòbò òòrùn sára bẹ́ẹ̀ ni mo máa ń fi sára torí àwọn ẹ̀fọn àdúgbò wa tí ó máa ń fọ, tí ó sì pọ̀ nínú ilé ọdọ̀ wa. Léè máa ń jẹ́ kí n fi ìdáàbòbò sára kí ẹ̀fọn má bá jẹ mí àti kí òtútù má bá pa mi.

Ní òún ni o se n tọ́jú yi ìwé àti ìwé-ẹ̀rí ọwọ́. Mo máa n tọ́jú ìwé àti àwọn ìwé-ẹ̀rí ọwọ́ mi sí ibi tí ó bá ṣe kọ́lọ́fín àbí ibi tí mo mọ̀ pé ó pamọ́ tí ọwọ́ ọmọ kékeré ò lè ṣe àìrí dé bẹ̀. Nínú kí n tọ́jú wọn sí orí kọ́mbọ́ọ̀dù orí wọdróòpù mi nínú yàrá mi, àbí kí n gbé sínú yàrá mi ní abẹ́ wọdróòpù mi tí n ó sì ti ilẹ̀kùn mi pa.

Àwo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe náà ni àṣà Yorùbá. Pàapaa jùlọ àṣà ìlú wa, ìlú aramọ̀kọ́. Tí ó bá ti di ọjo egungun tí oníkálukú yóò jáde, tí wọ́n o maa sá tẹ́lẹ̀ egungun lẹ́yìn, tí a ó sì jọ ló sí ààfin ti kábíyèsí yóò sì gbàdúrà fún oníkálukú tí a ó sì máa rẹlẹ̀.

Mo máa ń fọ ọkọ̀ rẹ. Mo nífẹ̀ẹ́ kí ń máa fọ ọkọ̀ mi tí mo bá ṣègbé dé láti ibi iṣẹ́ àbí nígbà mìíràn tí mo bá ríi wí pé kò sí iṣẹ́ púpọ̀ tí mò ń ṣe lọ́wọ́. N óò mú nǹkan tí mo fi ń fọ mọ́tò mi, n óò mú u jáde, n ó sì fọ, wọ́n ó sì pa wọ́n mú kí ó máa ràn mí lọ́wọ́.

Lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Bẹ́ẹ̀ni mo ti lé ọmọ kan kúrò ní ibi iṣẹ́ ọ̀dọ̀ mi rí. Ohun tí ó sì fàní wípé ọmọ náà mú owó mi láláì sọ fún mi pé ohun ti mu. Lẹ́yìn tí mo kà á ní ṣe ni òun mú owó, bẹ́ẹ̀ sì ni mo mọ̀ pé kò mú owó iṣẹ́ ni ó jí i.

Ti a gbọ níbí. Lára àwọn orin ìbílẹ̀ ti a gbọ níbi ní orin ìbílẹ̀ òré mẹ́ta ń tayò tí a máa ń kọ nígbà tí a ti kéré. Tí a máa ń kọ pé òré mẹ́ta ń ta ayò ta wẹ́ẹ́ni tí ó jẹ́, ka wẹẹ́ni tí ó jẹ́, ṣọ di síra yìí, kò lè rẹwà o, onílù ló mí a rẹ o, mo lè jo o, ijó tíṣá lórí aago, mo lè jo o. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kí i ni àwùjọ rẹ ṣe yípadà láti ìgbà tí o ti kéré. Agbègbè mi n yípadà nìgbà tí mo ti kéré pẹ̀lú pé àwọn ibi tí a ń gbé tẹ́lẹ̀ tí igbó wà ní àyíká, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé síbẹ̀ tí wọ́n sì ń tun ilé wọn ṣe. Bẹ́ẹ̀ sì ni ọ̀nà ibẹ̀ tí ò dáa tẹ́lẹ̀, wọ́n ti la ọ̀nà dé ibẹ̀ tí mọ́tò sì ń rìn.